Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá tó máa ń sọ yí pé ọmọ dára ó dẹjọ. Ẹwà ojú jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fi, máa ń kọ bi ara ṣi, torí oríṣiríṣi nǹkan ni ó máa ń mú kí ojú rẹwà, tọdà máa ń mú kí ojú dára. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nílò láti ṣe nǹkan kékeré láti mú kí ojú wọn dára síi ní ìgbà, ìgbà gbogbo. Bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ni ó ń ṣe ẹ̀dà ojú, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni àwọn ènìyàn ń ṣe láti mú kí ojú wọn dára. Láti orí surgery àti ọ̀pọ̀lọpọ̀ ohun èlò amú ojú dára bí, bí powder ojú, bí àtíkè ojú àti ohun asaralóge. Gẹ́gẹ́ bí ọmọkùnrin, nǹkan díẹ̀ ni ọmọkùnrin ní lati se láti fi mú kí ojú rẹ̀ dára. Àkọ́kọ́ níbẹ̀ ni kí ó máa wẹ̀ déédé. Ẹ̀kejí níbẹ̀ ni kí ó gẹ irun tí ó bá igbà mú. Ṣùgbọ́n fún ọmọbìnrin, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ọmọbìnrin lè ṣe láti mú ojú rẹ̀ dára. Àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé kí ó wẹ̀ déédé. Ẹ̀kejí bẹ́ẹ̀ ni àwọn àtíkè aláràm̀barà tí ó lè fi kun ojú. Bó tilẹ̀ jẹ́ pé ọmọkùnrin mìíràn náà máa ń lo àwọn àtíkè aláràm̀barà yìí, ṣùgbọ́n ó wọ́pọ̀ fún ọkùnrin láti lo àtíkè láti fi mú kí ojú rẹ̀ rẹwà ju kí ọmọkùnrin lò lọ. Ọmọbìnrin náà tún lè ṣe oríṣiríṣi ara sí orí rẹ̀. Ó lè dì, ó lè gẹ̀, ó dẹ̀ le ko ní oríṣiríṣi ara tí ó bá wùú. Ọ̀nà tí ọmọbìnrin lè gba tún ojú rẹ̀ ṣe pò ju ti ọmọkùnrin lọ. Hair dye jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fẹ́ pàrọ̀ ní òrèkóòrè. Kò sí ẹni tí ó máa fẹ́ ṣe irú, orífèéfèé ara sí ojú rẹ̀ fún ìgbà pípẹ́. Atípé pàrọ̀ rẹ̀ náà tún wà lára nǹkan tí ó máa ń mú kí ojú dára. Nítorí tí o bá wẹ̀ lónìí, o gbọdọ̀ wẹ̀ ní ọjọ́ kejì kí ojú rẹ lè, kí ojú rẹ lè rẹwà kí ó lè dẹ̀ wà níìmọ̀ tónítóní. Tí o bá di irun kan ní òní, o gbọdọ̀ di ìmíì ní ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì kí ojú rẹ kó lè jáde dáadáa.

Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó máa ń falẹ̀ nítorí àwọn tí wọ́n bá ṣe. Yíyàn alábàáṣiṣẹ́pọ̀ tí o bá fẹ́ ṣe iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì torí pé Yorùbá máa ń sọ pé "Aìrẹ́ ni bá là ń máa ń mú kí ọ̀nà kí ọ̀nà ọlá kí ó má ya bọ́rọ̀bọ̀rọ̀. Ó ṣeé pàtàkì kí o wá èèyàn gidi tí ó ṣe fọkàntán tí ẹjọ́ mọ́ wá ara yín láti ṣe bá ṣe iṣẹ́ papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú kí o bá èèyàn tí ó lè gbé ọ̀ ga ṣiṣẹ́ papọ̀. Eléyìí jẹ́ nǹkan kan tí ó ṣe pàtàkì ní àyàgbá tí o bá jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ìwé. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń fẹ́ jókòó ti ẹni tí ó bá mọ̀ ìwé ní ilé ìwé kì í ṣe nítorí nǹkan míì bíi kó ṣe wípé ó mọ̀ pé gbogbo nǹkan tí ó bá ń ṣe àwọn ajọ máa ṣe ni. Tí wọ́n bá dẹ̀ fún wọn ní iṣẹ́ láti ṣe ní ilé-ìwé, gbogbo nǹkan tí wọ́n bá kọ wọn ajọ kọ́ ni. Ní ọ̀pọ̀ ìgbà eléyìí máa ń jẹ́ kí ọmọ tí ó bá ní nǹkan ṣe ní ilé-ìwé, ó máa ń jẹ́ kí ọpọlọ rẹ̀ jáfáfá tí ó sì máa ń ràn án lọ́wọ́ láti mọ nǹkan tí wọ́n bá ń kọ́ wọn ní ilé ìwé. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹni tí ó ń jókòó tì ẹni tí kò kọbi ara sí ẹ̀kọ́ rẹ̀ ní ilé ìwé, ó rọrùn púpọ̀ fún ọ láti mọ, láti máa mọ nǹkan tí wọ́n máa ń kọ́ ní ilé ìwé. Torí ẹ̀ ló ṣe jẹ́ wí pé Yorùbá máa ń sọ wípé "Àgùntàn tó bá bá ajá rìn yóò jẹ ìgbẹ́." Iṣẹ́ ṣíṣe wà ní oríṣìíríṣìí ọ̀nà, ìkan lára rẹ̀ ni ní ilé-ìwé. Tí ó bá dẹ̀ jẹ́ ní ibi iṣẹ́ náà ó ní àwọn kan wí pé tí o bá bá wọn ṣiṣẹ́ ní ibi iṣẹ́ rẹ, ẹ máa tètè parí iṣẹ́ ẹ dẹ̀ máa ṣe iṣẹ́ tó dára. Àwọn mi de wi pé tí o bá bá wọn ṣiṣẹ́, ìwọ́ gan máa mọ̀ wí pé o ti ṣe àṣìṣe láti yàn wọ́n kí o dẹ̀ rí i wí pé o kò ṣe, o kò jẹ́ kí iná èṣìṣì náà kí ó jọ́ ẹ ní ẹ̀ẹ̀mejì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń ṣe àṣìṣe láti yan alábàáṣiṣẹpọ̀ wọn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ó ṣòro láti má bá ẹni náà ṣiṣẹ́ mọ́ tí ọ̀nà ìṣe náà bá ti jìn. Ṣùgbọ́n ó dára tí ó bá jẹ́ kí irú àṣìṣe bẹ́ẹ̀ kí ó wáyé mọ́ ní ìgbà mìíràn.

Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú ìmọ̀le òwúrọ̀, ṣùgbọ́n ṣé ìwọ mọ àwọn àǹfààní tó wà níbẹ̀? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìmọ̀-- ìmọ̀le ìrọ̀lẹ́ ó máa ń jẹ́ ìwúlò fún àwọn tí ó bá wá bọ̀ wá lé láti ibi iṣẹ́ òjọ́ wọn ní ìrọ̀lẹ́. Ṣùgbọ́n nígbà mí, àwọn tó bá ń ṣiṣẹ́ ní inú oko àbí ní ibi tí ó jìnnà sí ilé wọn, eléyìí lè jẹ́ kí wọ́n pẹ́ dé ilé torí wípé tí kí wọ́n kò bá tètè je àsìkò tí ọjọ́ wà ní àsìkọ̀ tíwọ́n-- tí ìrọ̀lẹ́-- tí ìmọ̀le ìrọ̀lẹ́ bá wà, wọn á pẹ́ sí ibi tí wọ́n wà láláìmọ wìpé ọjọ́ ti lọ. Gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe wọ́n, àwọn tó bá ń wà lóko sì máa ń pèkí nìkan ní a mọ̀ mọ̀ pé ko. Eléyìí jẹ́ ìmọ̀le tí ó máa ń ràn ní ọwọ́ ìrọ̀lẹ́ tí ó máa jẹ́ kí-- tí ó máa tán ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tí kò ní jẹ́ kí wọ́n mọ ìpé ilẹ̀ tí ń ṣú. Ṣùgbọ́n ìmọ̀le òwúrọ̀ jẹ́ ìmọ̀le kan tí o je wipe iwo ó máa ń tètè kúrò nílé, ó máa jẹ́ kí orí-- máa jẹ́ kí ilẹ̀ tètè mọ́ tí gbogbo ò fi ni dúdú ní òwúrọ̀. Fífẹ́ràn ìmọ̀le òwúrọ̀ àbí ìmọ̀le ìrọ̀lẹ́ wà lọ́wọ́ irú-irúfẹ́ àsìkò tí ọba máa-- tí ọba máa ń ṣiṣẹ́ àbí tí ọba máa ń jáde. Tí o bá jẹ́ ẹnìkan tí ó máa ń pẹ́ dé ilé ní ọ̀wọ́ ìrọ̀lẹ́, o ní láti wa ago sítòsí kí ìmọ̀le ìrọ̀lẹ́ kó má ba tan o jẹ́. Kí o lé mọ̀ pé ọjọ́ ti ń lọ sí ibi àná. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wà fún ìmọ̀lé òwúrọ̀ tí o bá ń lọ sí ibìkan ní ìdájí kùtùkùtù. Ṣùgbọ́n ìmọ̀le ìrọ̀lẹ́, ìwọ́ náà ní àǹfààní tirẹ̀, ṣùgbọ́n ó lè tàn ní jẹ láíláí mọ̀ í pé ilẹ̀ ti ń ṣú.

Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò mọ̀ nǹkan tí a ń pè ní ìwà ìṣòwò. Ìwà ìṣòwò jẹ́ àwọn nǹkan tí o máa ń ṣe tí o bá fẹ́ ra nǹkan àbí tí wọ́n bá fẹ́ ra nǹkan lọ́wọ́ rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwa tí a máa ra nǹkan sábàa pọ̀ ju àwọn tí ó ń ta nǹkan lọ torí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ra nǹkan, ṣùgbọ́n díẹ̀ nínú àwọn ènìyàn ni ó máa ń ta nǹkan. Àwọn iwà tí a wọ̀, tí a bá fẹ́ ra nǹkan jẹ́ àwọn iwà tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè tí mọ̀ mọ́wa, ṣùgbọ́n tí àwa lè má fi bẹ́ẹ̀ kòbí ara ṣi. Tí ẹlòmí bá fẹ́ ra nǹkan, ó fẹ́ràn kí ó ríi wí pé òun náà kan náà ni sí iye tó kéré jù kí ó tó sanwó. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nínú irú iwà yìí, torí pé ní ìgbà mìíràn wà á ríi wí pé, o san owó tí ó yẹ kí o san fún ọjà tí o bá fẹ́ rà. Nígbà míne ẹni tí ó fẹ́ ta ọjà fún ẹ, òun náà ti wá ọgbọ́n àlùmọ́nkọ́ró yìí mi láti rí wí pé nǹkan tí ó tà fún ẹ, iye owó rẹ̀ náà ni kó gba ní ọwọ́ rẹ̀. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn oníṣòwò máa ń pàdánù owó tí wọ́n bá pàdé iru costumer aláròrò bẹ́ẹ̀. Ṣùgbọ́n, tí wo bá jẹ́ ẹnìkan tí kò kì í fi bẹ́ẹ̀ yọ owó nǹkan, kí o tó sanwó, àwọn èèyàn máa fẹ́ràn rẹ̀. Àwọn tí o bá ra nǹkan lọ́wọ́ rẹ máa fẹ́ràn rẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà, eléyii le jẹ́ àléébù tí ó tóbi, torí wipé wọ́n kàn máa gba owó lọ́wọ́ rẹ̀, láì jẹ́ pé irú iye tí ó yẹ kí ó san, ni òun san. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, àwọn nǹkan tó jẹ́ ojúlówó ni wà á máa rà, tí o bá máa ń san owó dáadáa. Ṣùgbọ́n tí o bá jẹ́ aláròrò, àwọn nǹkan pọ́kúlowò ẹ́ ni wà á máa rà. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú irú iwà báyìí, ṣùgbọ́n ó dára kí a rí wípé owó tí a san fún nǹkan tí a bá rà kò pọ̀ ju iye tí ó yẹ kí a san lọ, kí a dẹ́rì wípé ohunkóhun tí a bá rà ò jẹ́ ojúlówó. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ ìdúnedúrà. Eléyi dẹ́wà lára nǹkan tí ó ṣe pàtàkì tí o bá fẹ́ ṣòwò, kí o mọ iye tí ó yẹ kí o san, kí o dẹ̀ mọ irun kan tí o fẹ́ rà.

Ẹ̀lòmíràn fẹ́rẹ̀ lè má jẹ ata lásán, ṣùgbọ́n ó dára kí a máa fi ata sí oúnjẹ tí a bá fẹ́ jẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ wípé "ẹ̀mí tí kò jẹ ata, ẹ̀mí yẹpẹrẹ ni." Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí ó ní agbára, ṣùgbọ́n tí a bá wò ó, ata jẹ́ èròjà tí ó ṣe pàtàkì tí a bá fẹ́ dáná. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo bá jẹ oúnjẹ tí kò láta, ó máa ń tètè rìn mi láya. Ata ń ṣe iṣẹ́ tó pọ̀ nínú oúnjẹ, ṣùgbọ́n nígbà mìíràn tí ó bá tún pọ̀ jù náà, ó lè di, ó lè fa àlèébù kí ata pani lórí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ eleyìí, ṣùgbọ́n Ọlọ́run kò tún dáwa bákan náà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ni wọ́n máa ń jẹ ata lọ́pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ mọ wípé ẹ̀yà Yorùbá wà lára wọn. Ṣùgbọ́n nínú àwọn Yorùbá náà kì í ṣe gbogbo wa náà ni a fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa jẹ ata. Ẹlòmí fẹ́ràn àwọn ata tí kò ta bí i tòmátò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n oúnjẹ tí ó bá ní ata ó ṣe pàtàkì fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn. Ilé yìí jẹ́ ǹkan tí ó fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ilẹ̀ Adúláwọ̀. Àwọn orílẹ̀ èdè mìíràn wọn kò kín jẹ ata bí i ti ilẹ̀ Adúláwọ̀. Ilé yìí máa hań dàjúdájú nígbàkígbà tí àwọn ará ìlú mìíràn tí wọ́n bá jẹ oúnjẹ ilẹ̀ wa. Ǹkan àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ sọ ni pé oúnjẹ yìí ta. Bẹ́ẹ̀ tí àwọn ọmọ Adúláwọ̀ náà bá jẹ oúnjẹ tí wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni ó máa ń sọ wípé oúnjẹ wọn kò ta bí ó ṣe yẹ. Nítorí pé eleyìí ti jẹ́ ǹkan tí ó ti mọ̀ wọ́n lára fún ìgbà pípẹ́. Ata nínú oúnjẹ ó ṣe pàtàkì.

Ara nǹkan tí ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn ni pé kí ó mọ̀, kí ó ní ọ̀nà kan àbí èkejì tí ó ń fi wá oúnjẹ sí ẹnu rẹ̀. Lára nǹkan tí-- lára ọ̀nà tí a lè gbà wá oúnjẹ sí ẹnu wa ni kí àwa náà ní nǹkan kan àbí èkejì tí à ń gbin. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ní ìgbàgbọ́ wípé iṣẹ́ àgbẹ̀ ó wà fún àwọn àgbẹ̀ nìkan, ṣùgbọ́n Yorùbá ní ìgbàgbọ́ wípé iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ ẹni ni. Kí á gbin nǹkan ká ní ọgbà kékeré sí inú ilé wa, kí á gbin àwọn ohun èso, kí á gbin ẹ̀fọ́, kí á gbin ata, kí á gbin ewébẹ̀, ó jẹ́ nǹkan tí ó dáa, ó dẹ máa dín ìnáwó rẹ kù nínú ilé. Tí o bá ní ọgbà kékeré kan tí ó ń sin nǹkan ọ̀sìn, tí ó ń sin, tí ó ń sin ewúrẹ́, tí ó ń sin àwọn-- tí ó dẹ̀ ń gbin nǹkan, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà níbẹ̀ torí ní àsìkò tí nǹkan náà bá wù ọ́ jẹ, ó máa wà ní àrówótò rẹ yátọ̀ṣi pé kí o ṣẹ lọ ra wọn ní ọjà. Nínì ọgbà, ní, nínì ọgbà kékeré àbí ọgbà tó tóbi tún wà lọ́wọ́ irú nǹkan tí o bá fẹ́ sè. Tí iwo bá jẹ́ àgbẹ̀ olówó ńlá, o lè ní ọgbà ńlá ní, ní tòsí rẹ. Tí o bá dẹ̀ jẹ́ ẹnìkan tí kò nífẹ̀ẹ́ sí ọ̀gbìn, nǹkan ọ̀gbìn púpọ̀, o lè rorà sè ọgbà kékeré sílé rẹ kí o gbin àwọn nǹkan tí o nílò kí o dẹ̀ máa mú wọn ní àsìkò tí o bá fẹ́ lò wọ́n. Ara nǹkan tí ó tun ṣe pàtàkì ni, tí ó ṣe pàtàkì ni kí o máa ṣe àmójútó ọgbà náà torí tí o bá ní ọgbà tí o ṣe àmójútó rẹ̀ ní órè kórè kò sí yàtọ̀ nínú ẹni tí kò ní ọgbà. Ẹ̀ẹ̀, nǹkan mìíràn tun ni wípé ẹni-- gbogbo oúnjẹ àjẹkù tí ẹ bá ní nínú ilé yín ẹ lè máa dàá fún nǹkan ọ̀sìn. Ilé tí kò tún ní máa fà kí a máa fi oúnjẹ ṣòfò nínú ilé àbí kí oúnjẹ bàjẹ́ kí a máa mọ̀ nǹkan tí ẹ lè fi sè é. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú kí a ní ọgbà ní inú ilé.

Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó nígbàgbọ́ wípé àwọn àṣà kan wà tí kò, tí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ fún ọmọkùnrin ní ilẹ̀ adúláwọ̀. Àkọ́kọ́ nínú rẹ̀ ni etí lílù. Eléyìí jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ òbí ní ilẹ̀ adúláwọ̀ máa kọ ojúkòkòrò sí. Àgàgà tí ó bá jẹ́ ọmọkùnrin, ìgbàláyè wà fún ọmọbìnrin láti lu etí rẹ̀ kí ó dẹ̀ fi yẹtí etí síbẹ̀. Ṣùgbọ́n ọmọkùnrin tí ó bá ń lu etí, ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ ni àwọn ènìyàn lè fún tí wọ́n bá rí i. Eléyìí jẹ́ nǹkan tí ó ti wọ́pọ̀ ní ìsìn yìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí àwọn obìnrin ń ṣe náà ni àwọn ọmọkùnrin náà fẹ́ ṣe. Eléyìí wà lára ìdàrúdàpọ̀ tí ó ti wà ní ilé ayé. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọmọbìnrin tí ń lu etí sì pọ̀ ju ọmọbìnrin lọ. Lára ǹkan tí obìnrin ń ṣe tí ọmọkùnrin náà ń ṣe ni kí a máa wọ, kí a máa wọ ṣòkòtò jíǹsì tí ó fúnni ní ara. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ó ti jẹ́ ní kò ní, a kò lè fi mó yàtọ̀ láàárín ọkùnrin àti obìnrin mọ́ tí eléyìí dẹ̀ ti jẹ́ nǹkan jẹ́ lára ǹkan tí ó ti dà àyé rú. Etí lílu, ó yẹ kí ó wà fún ọmọ, ọmọkùnrin, ọmọbìnrin ni. Láàláì jẹ́ pé ọmọkùnrin náà ń dà á sí. Ṣùgbọ́n a ti wà ní ayé tó jẹ́ wípé àti ọmọkùnrin àti ọmọbìnrin ni ó fẹ́ máa lu etí. Àǹfààní tí wọ́n rí níbẹ̀ kò tí ì yé ẹni kankan. Ṣùgbọ́n nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń lò fún ni wípé òhún èlò oge ni wọ́n rí sí tí eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí kò fẹ́ dà á tó. Lára ǹkan tí obìnrin ń ṣe tí ọkùnrin sì ń ṣe náà jù ni irun dídì, irun ṣùkú. Eléyìí àti etí lílù ó ti jẹ́ nǹkan tí ó wọ́pọ̀ tí ọkùnrin àti obìnrin ń ṣe.

Ọ̀pọ̀lọ̀pọ̀ ènìyàn ni kò mọ̀ nǹkan tí à ń pè ní àkayọ̀rí. Àkayọ̀rí, àkayọ̀rí jẹ́ nǹkan tí a fi ń ṣe àyẹ̀yé pé a ti parí nǹkan ní ìgbà tí mo wà ní ilé ìwé. A ṣe lè ní ìgbà mélòó kan kí a tó parí. Tí a bá parí ìpele kan ní ilé ìwé, a máa ṣe-- a máa wọ aṣọ àkayọ̀rí pé a ti parí iṣẹ́ ní ilé ìwé yìí. Eléyìí máa jẹ́ aṣọ funfun ní ọ̀pọ̀ ìgbà tí àwọn ènìyàn máa fẹ́ bu ọwọ́ lu. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wón máa ń kọ sí aṣọ náà lára. Eléyìí máa jẹ́ aṣọ kan tí a fi máa ń ṣe àmì wípé a ti bọ́ sí ìpele mìíràn nínú ẹ̀kọ́ wa. Ó ṣe pàtàkì ní ìgbà náà tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé ní àrúgẹ. Eléyìí wà lára nǹkan tí a ti ń ṣe fún ìgbà pípẹ́ tí kò dẹ̀ lè tán tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe títí láéláé lọ. Ní ibi iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ó yàtọ̀ tí a bá fẹ́ ṣe ní ibi iṣẹ́. Bí a wà nínú ẹgbẹ́ kan nínú iṣẹ́ wa tí wọ́n dẹ̀ fún wa ní nǹkan tí a gbọdọ̀ ṣe. Tí a bá parí iṣẹ́ náà gbogbo wa lè wọ àǹkóò àbí aṣọ kan tí a fi ṣe àmì wípé a ti ṣe iṣẹ́ náà ní àṣeyọrí. Eléyìí máa jẹ́ kí irú ẹgbẹ́ tí a bá wà nínú ilé iṣẹ́ wa, kí ẹgbẹ́ náà kí ó gbòòrò si, kí àwọn eeyan dẹ mọ̀ wípé ẹgbẹ́ eléyìí ẹgbẹ́ aláṣeyọrí ni.

Gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ wípé ogún ọmọdé kò lè ṣeré fún ogún ọdún. Ìlọsíwájú ní ayé ẹ̀dá máa jẹ́ ǹkan tí ó máa ń fa kí a pàdánù àwọn ọ̀rẹ́ wa. Ṣùgbọ́n oríṣiríṣi ọ̀nà ni a lè fi gbà máa bá àwọn ọ̀rẹ́ wa sọ̀rọ̀. Ṣùgbọ́n kí a ríra wa ní ojúkorojú jẹ́ nǹkan kan tí ó ṣe pàtàkì. Ni ayé ọ̀làjú tí a wà, ní ayé social media tí a wà yìí, o lè bá àwọn ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n kò sí eléyìí tí ó fẹ́ dàbí kí a ríra wa ní ojúkorojú. Tí o bá jẹ́ ẹnìkan tí o ti kúrò ní orílẹ̀ èdè tí ìwà àti àwọn ọ̀rẹ́ rẹ jọ wa, o fẹ́ nira láti rí ara yin tí o kò bá ní àǹfààní láti padà wá sí ilé àbí kí àwọn ọ̀rẹ́ rẹ náà ní àǹfààní láti wá bá ẹ ní òkè òkun àbí òkè ọya níbikíbi tí o bá wà. Ọ̀pọ̀lọpọ̀ ìdí ni àwọn èèyàn fi máa ń pàdánù àwọn ọ̀rẹ́ wọn. Ṣùgbọ́n tí ẹ bá jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn, ẹ ó wá ọ̀nà kan àbí èkejì láti rí ara yin. Ó lè jẹ́ wípé ẹ̀rọ ayélujára tí ń wà lákòó ní orí irú ǹkan báyìí. Ṣùgbọ́n nígbà tí kò sí ẹ̀rọ ayélujára, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n kò kí ń rí ọ̀rẹ́ wọn bá sọ̀rọ̀ fún ìgbà pípẹ́ kí a tó sọ wípé wọ́n rí ara wọn sí ojú. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rọ ayélujára, o lè bá ẹni tí ó wà ní ibikíbi ní orílẹ̀ ayé sọ̀rọ̀ níbikíbi tí ìwọ náà bá wà. Eléyìí jẹ́ ǹkan kan tí ó ṣe kókó tí o bá fẹ́ bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Ṣùgbọ́n báwo ni àwọn èèyàn ṣe ń ṣe nígbà tí kò tíì sí àwọn ẹ̀rọ ayélujára? Eléyìí jẹ́ ǹkan tí ara ìrọ̀rùn tí ẹ̀rọ ọ̀làjú ti mú bá sísú okùn ọ̀rẹ́ le tán tán.

Ó ti lè jẹ́ wípé ẹ̀rọ ayára bí àṣá jẹ́ ǹkan tí ó mú ìrọ̀rùn bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Oríṣìíríṣìí ìṣòro ni o lè dojúkọ tí o bá ń lo ẹ̀rọ ayára bí àṣá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹnìkan tí ó ní ìfẹ́ sí lílo ẹ̀rọ yìí, ìṣòro tí mo máa dojúkọ máa kò ní pọ̀ bí ẹni tí kò mọ̀ nípa rẹ̀. Ìwọ́ tí o bá mọ̀ nípa rẹ̀ tí ó dẹ̀ mọ edè tí ẹ̀rọ ayára bí àṣá ń sọ, ó máa ṣòro fún ẹ láti ní ìṣòro pẹ̀lú àwọn ẹ̀rọ tuntun tí ó ti wà ní ìsìn yìí. Ó rọrùn láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro kíṣòro tí o bá ń kojú. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ nípa elé yìí. Àwọn tí wọ́n bá je ágba lágbàá tí kò mọ̀ nípa rẹ̀, wọ́n máa ń wá ọ̀dọ́ àbí ẹnìkan tí ó mọ̀ nípa rẹ̀ láti bá wọn ṣe nǹkan tí wọ́n bá fẹ́ ṣe lórí ẹ̀rọ ayára bí àṣá. Ṣùgbọ́n tí ó bá yẹ pé àwọn náà mọ̀ nípa rẹ̀ ni, wọ́n a mọ̀ wípé gbogbo ǹkan tí wọ́n wá ènìyàn tí ó máa bá wọn ṣe nǹkan tí àwọn náà lè ṣe fún àwọn ni. Torí ẹni wọn ṣe máa ń sọ wípé knowledge is power. Ǹkan tí o bá mọ̀ ó ti ṣe àgbà rẹ ni, nǹkan tí o ò dẹ̀ mọ̀ o ò mọ̀ ni.

Lára ǹkan tí ó máa ń mú ojú dára ni irun ṣíṣe. Ni ìgbà ìṣẹ̀ wa, ọ̀nà tí ó pọ̀ jù tí ọmọkùnrin máa ń fi ṣe irun rẹ̀ ni kí ó gẹ irun rẹ̀. Ó lè fi abẹfẹ́lẹ́ fàá kí ó dán tónítóní, ó de lèwa rọba gẹrígẹrí kí ó bá won gẹ. Fún ọmọbìnrin, irun kíkó wà lára ǹkan tí ọ̀nà tí wọ́n máa ń gbà ṣe orí wọn lóge. Kò sí ohun àfikún bí ìṣìn yìí. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí wọ́n tun máa ń fi bu ẹwà kún irun wọn ni kí wọ́n fi ìlẹ̀kẹ̀ ṣe irun náà. Ṣùgbọ́n ní ayé ìwò yìí, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ ni ó ti dé bá irun ṣíṣe fún ọmọkùnrin àti ọmọbìnrin. Ó ti lẹ̀ jẹ́ wípé ní àtijọ́ ni ọmọkùnrin tí máa ń dè irun gẹ́gẹ́ bí ọmọbìnrin, ṣùgbọ́n ó ti bẹ́ẹ̀ pọ̀ ní ìsìn yìí pé je kí ọmọbìnrin àti ọmọkùnrin kí wọ́n máa di irun. A ti pé ní ìsìn yìí títún pọ̀ pé kí ọmọbìnrin náà máa gẹ irun bí ọmọkùnrin ṣe máa ń gẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìdárúdàpọ̀ ni ó ti dé bá irun ṣíṣe fún ọmọkùnrin àti ọmọbìnrin. Ṣùgbọ́n ó ṣe pàtàkì kí á mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọkùnrin ni ó máa ń gẹ irun àti pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọbìnrin ni ó máa ń dè irun. Ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ ló ti dé bá oríṣiríṣi àrà tí àwọn ènìyàn fi irun wọn dá. Bí ó bá ti ẹ rí àwọn mi, o ò ní fẹ́ gbàgbọ́ wípé ènìyàn kan ni ó gẹ iru irun bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àrà ni àwọn èèyàn fi irun wọn dá. Eléyà éléyì dé jẹ́ ǹkan kan èèyọ̀ kan tí a máa yàtọ̀ ní gbogbo ìgbà.

Lára ìwà tí a fi ń mọ ọmọlúwàbí ni kí a máa kí ènìyàn. Ṣùgbọ́n oríṣiríṣi ọ̀nà ni a lè gbà kí àwọn ènìyàn ní, ní ìsìn yìí. Ni ayé àtijọ́ tí ọmọdé bá rí àgbàlagbà, á dọ̀bálẹ̀ tí ó bá jẹ́ ọkùnrin, á dẹ́kùnlẹ̀ tí ó bá jẹ́ ọmọbìnrin. Ṣùgbọ́n ọ̀làjú ti mú ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ bá irú nǹkan báyìí. Ó ṣòro kí o rí ènìyàn kan tí o fẹ́ kí àgbàlagbà kí ó dọ̀bálẹ̀ gbàlàjà fún àgbàlagbà bẹ́ẹ̀ ní ìsìn yìí. Bẹ́ẹ̀ ni ó ṣòro kí o rí ọmọbìnrin náà kí ó kúnlẹ̀ fún àgbàlagbà ní ìsìn yìí. Síbẹ̀ ni ayé àtijọ́ gan-an tí ìyàwó bá fẹ́ kí ọkọ rẹ̀ ní àárọ̀, ó máa kúnlẹ̀ kí ni tí ọkọ náà ṣe gba àdúrà fún. Tí ìyàwó náà tọkọ náà bá rẹ̀ fẹ́ kí ìyàwó rẹ̀ náà, a kí ní ìkí ọmọlúwàbí tí a dẹ́ gba àdúrà fún. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti ìyàwó ni kò tí fi bẹ́ẹ̀ kí ara wọn mọ gan ní ìsìn yìí. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ni kò tí fi bẹ́ẹ̀ bọ̀wọ̀ fún àgbà mọ ní ìsìn yìí. Ẹ̀rọ ayélujára ti mú ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ bá ìkíni ní ayé ayé òde òní. Bo tilẹ̀ jẹ́ wípé ó dínkù ni, ìdínkù tí ó ní agbára ti bá ìkíni. Ṣùgbọ́n ó dára kí á mọ̀ wípé kíkíni àti pé kíkọ̀ọ̀kan wà lára ọ̀nà tí a lè gba bọ̀wọ̀ fún ọmọlàkejì. Gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí o bá jí ní òwúrọ̀, ó ní láti kí àwọn àgbàlagbà tí bá wà ní tòsí ọ̀dọ̀ rẹ̀. Lára ǹkan ìwúlò tí ó wà lára ilé yìí ni wípé máa súre fún wọn, wọn náà á dẹ mọ̀ wípé ó ti ṣe, ó ti pé ìwà tó wà ní àárín yìí. Ó ṣe pàtàkì kí a máa kí àwọn ènìyàn. Ṣùgbọ́n ní ayé òde òní, good morning, good morning. Ó wà lára ǹkan tí ó ti dípò ẹ̀kaàrọ̀ ẹ̀kaàrọ̀ ní ayé.

Lára ǹkan tí ó fi bẹ́ẹ̀, wọ́pọ̀ jù ni pé tí o bá wà nínú ọkọ̀ kí o wà ní ẹ̀gbẹ́ fèrèsé, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni ó wà nínú ilé àgàgà tí o bá lọ sí ibi tí o ò dèrí fún ìgbà àkọ́kọ́. Ṣùgbọ́n tí o bá wà ní, tí o bá ń wọ ọkọ̀ òfurufú, àwọn ǹkan tí o lè rí ní òkè tí o bá wà nínú ọkọ̀ òfurufú ni bí, bí ojú ọ̀run ṣe rí ní ibi tí o bá wà. Ṣùgbọ́n eléyìí a kò lè fi wé tí a bá ń wọ ọkọ̀ ojú ilẹ̀. Oríṣiríṣi ǹkan ni o lè rí tí o bá jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀. Wà á rí àwọn ǹkan tí ó wà ní àyíká rẹ̀ bí o ṣe ń lọ nínú ìrìnàjò náà. Ṣùgbọ́n tí o bá wà nínú ọkọ̀ òfurufú, àwọn ohun tí wà á rí ó fẹ́ẹ̀ lè má yè ọ bi kí o wọ ọkọ̀ ojú, bí kí o wọ ọkọ̀

Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà nínú gọ́ọ̀mù jíjẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe mọ wípé ìwọ̀n tí wọ́n si fún gbogboo nkan ó ṣe kókó ó dẹ ṣe é pàtàkì. Tí o bá jẹ́ ẹnìkan tí o máa ń ka-- tí o máa ń jẹ gọ́ọ̀mù tí o bá fẹ́ ka ìwé, wàá rí i wípé gọ́ọ̀mù yí á jẹ́ kí àwọn, àwọn kí ọpọlọ rẹ kí ó jí pépé sí ìwé tí o bá ń ka. Eléyìí kì í ṣe ọ̀nà láti ka ìwé ṣùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí o ti bá lára mú, wà á rí i wípé gọ́ọ̀mù jíjẹ nígbà tí o bá fẹ́ ka ìwé, ó lè ràn ọ́ lọ́wọ́ láti jẹ́ kí o, kí ohunkóhun tí o bá ń ka kí ó tètè ye ọ. Ṣùgbọ́n tí o bá jẹ́ ẹnìkan tí o kan ń jẹ gọ́ọ̀mù fún adùn rẹ̀ lásán, wà á rí i wípé wà á máa rí adùn náà níbẹ̀. Ṣùgbọ́n tí o bá fẹ́ jẹ gọ́ọ̀mù fún ìwé kíkà, ohun náà lè ṣiṣẹ́ fún ọ but kí í ṣe nǹkan tí ẹ̀rí wà fún wipé gọ́ọ̀mù jíjẹ máa jẹ́ kí o mọ ìwé. Ọ̀pọ̀lọpọ̀ àléébù tó wà nínú gọ́ọ̀mù jíjẹ ni wípé tí o bá jẹ gọ́ọ̀mù fún ìgbà pípẹ́, gọ́ọ̀mù náà á di nǹkan mìíràn ní ẹnu rẹ àti pé tí kò bá sí a-a-adùn mọ nínú gọ́ọ̀mù, ó dàbí pé ò ń jẹ igi lásán ni.

Nǹkan tí ó ṣe pàtàkì tí o bá fẹ́ lo ohun ìdáàbòbò ni pé kí o rí i pé ilé tí o fẹ́ rà, ó jẹ́ ilé tí o mọ̀ bí wọ́n ṣe ń lò ó. Lára nǹkan tí ó lè ṣẹlẹ̀ sí ọ tí o bá lo ìdáàbòbò òòrùn sí ojú rẹ ni pé kí ojú rẹ kí ó fúnfún tí o ò bá lò ó dáradára. Tí o bá lo ìdáàbòbò òòrùn, yóò máa jẹ́ kí ó máa dáàbòbò àwọ̀ rẹ kúrò níbi kí òòrùn dúró kúrò níbi òòrùn. Oríṣìíríṣìí ìwúlò ni ilé yìí lè jẹ́ fún, ó lè mú kí a, ó lè ṣe fún àwọ̀ rẹ. Tí o bá jẹ́ èèyàn tó pupa, ilé yìí máa jẹ́ kí àwọ̀ rẹ kí ó wà ní pupa fún ìgbà pípẹ́, kò ní jẹ́ kí àwọ̀ rẹ ní àmúlùmálà.

Lára ọ̀nà oge tí ó ti wà ní ọdún tí pẹ́ ni kí á ní àwòrán lára. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń fín àwòrán sí ara wọn. Àwòrán yìí wà láti orí nǹkan ọ̀sìn, ó wà láti orí flower, ó wà láti orí èèyàn àbí kó jẹ́ orúkọ nǹkan tí wọ́n fẹ́ràn. Oríṣìíríṣìí ọ̀nà ni àwọn èèyàn gbà fi àwòrán sí ara wọn tí ó dẹ̀ jẹ́ nǹkan tó dẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí a lè gbà fi ṣe, kí a lè gbà fi mú ara wa dára. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wàhálà ni ó wà nínú fífi àwòrán sí ara. Ni àwọn àsìkò tí o bá ṣẹ̀ṣẹ̀ fi wọ́n sí ara, wà á rí bí pé ara lè máa ta a ẹ̀ ó wà ní ọwọ́ irú, irú àwòrán tí o bá fi sí ara náà. Ọ̀pọ̀lọpọ̀ àwòrán mi wà tó jẹ́ ẹ wípé kì í ṣe fún ìgbà pípẹ́, tó jẹ́ pé tí o bá fi sí ara rẹ̀, ó lè kúrò ní ẹ̀yìn ọjọ́ àbí ọ̀sẹ̀ méèló kan. Ṣùgbọ́n eléyìí tí ó bá jẹ́, tí ó bá, tó bá yẹ kí ó pẹ́ fún, tó jẹ́ kí ó wà lára rẹ̀ fún ìgbà pípẹ́, àwọn eléyìí máa ń ṣòro láti ṣe torí pé ní àti yó kúrò ní ara rẹ̀ gan lè fa jẹ́ nǹkan tí ó ní agbára. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń fẹ́ yọ àwòrán kúrò ní ara wọn, ṣùgbọ́n tí ó bá jẹ́ eléyìí tí ó yẹ kí ó pẹ́, ó máa ń mú ìnira bá wọn ní àsìkò tí wọ́n bá fẹ́ yọ ó kúrò. Permanent tattoo jẹ́ nǹkan tí ó lè ṣòro yọ ní àsìkò tí o bá fẹ́ yọ, ṣùgbọ́n àwọn eléyìí tí ó jẹ́ fún ìgbà ráńpẹ́ kí ó tó di àsìkò tí ó wù ẹ́ yọ gan, ó lè ti kúrò ní ara rẹ̀ kí ó tó di ìgbà náà. Àwòrán ara jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì, tó si ẹ jẹ̀pé kì í se gbogbo ènìyàn ni ó fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n a ti rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ wípé kìkì dá gbogbo ara wọn ni wọ́n fi ṣe àwòrán tí wọ́n dẹ̀ fẹ́ràn ìkọ̀ọ̀kan lára wọn. Elòmíì lè ya àwòrán ẹni tó fẹ́ràn tí ó ti kú àbí kó jẹ́ pé ẹni tí ó ṣi wà láàyè ni tí ó fẹ́ máa fi ìrántí rẹ̀ ní ìgbà gbogbo.

Lára nǹkan tí ẹ̀rọ ayélujára ti mú wá bá wa ni pé oríṣiríṣi ọ̀nà ni a lè gbà mọ ohun tí ó ń lọ ní àgbáyé. Tí o bá dẹ̀ fẹ́ mọ àwọn ohun tí ó ń lọ yìí, o nílò láti wà ní oríṣiríṣi ojú òpó ẹ̀rọ ayélujára. Àwọn ojú òpó ayélujára tí a wà, tí ó wà ní ẹnu ọdún mélòó kan sẹ́yìn, wọ́n ti pọ̀ ní kò ní òǹkà. Lára àwọn eleyii tó gbajúgbajà nínú wọn ni a ti rí Facebook, WhatsApp, Instagram, TikTok, Twitch, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò mọ̀ nípa àwọn ojú òpó ayélujára mìíràn tí ó wà gẹ́gẹ́ bí irú Twitch tí mo sọ ní ẹ̀ẹ̀kan. Twitch jẹ́ ẹ̀rọ ayélujára kan, ojú òpó ayélujára kan tí àwọn ènìyàn tí máa ń fi àfihàn àwọn nǹkan tí wọ́n ń ṣe, tí wọ́n a lè máa fi bá ara wọn sọ̀. Ṣùgbọ́n àwọn ojú òpó bí Facebook àti WhatsApp, ó jẹ́ ilé tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ nípa rẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ ní àkáǹtì ní orí rẹ̀. Ṣùgbọ́n ó ní àwọn ojú òpó mìíràn tí ó jẹ́ pé àwọn àgbàlagbà ni ó pọ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí Facebook. Àgbàlagbà tí ó wà ní orí rẹ̀ pọ̀jù ọmọdé lọ. Ṣùgbọ́n àwọn ojú òpó bí Twitter, Twitch, àwọn live streaming ẹ̀rọ ayélujára, àwọn ọ̀dọ́ ni ó fi bẹ́ẹ̀ pọ̀ níbẹ̀. Eléyìí jẹ́ jẹ́ kí a mọ̀ wípé àwọn ojú òpó ayélujára yìí, wón ní bí a ṣe lè lò wọ́n ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ò ṣe é mọ̀ wà ní orí àwọn ojú òpó ni wípé wọ́n kò mọ bí wọ́n ṣe ń lo àwọn ojú òpó ayélujára yìí. Kódà àwọn ilé tí wọ́n ń lò gan-an ó ní ojú òǹkà tí wọ́n lè ṣe ní orí rẹ̀ torí pé kò fi bẹ́ẹ̀ yé wọn tó àti pé ayé tí a wà nísinsìnyí ó jẹ́ ayé tí àwọn ọ̀dọ́ mọ̀ nípa ayélujára jù àwọn àgbàlagbà lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn àgbàlagbà mìíràn mọ̀ nípa ayélujára, àwọn ọmọ kéékèèké ni ó kọ wọn. Ó jẹ́ pé àwọn ọmọdé wọ̀nyí fúnràwọn ni wọ́n mọ àwọn nǹkan tí wọ́n mọ̀ nípa ẹ̀rọ àti ojú òpó ayélujára.

Lára àwọn ẹranko ọ̀sìn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn ni ajá wà lára wọn. Ajá jẹ́ ìkan lára àwọn ǹkan ọ̀sìn tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn má ń, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn. Tí a bá mu ajá tán, a tu máa mu olóǹgbò àbí olóògìní. Àwọn ẹran ọ̀sìn méjèèjì jẹ́ ǹkan tí àwọn ènìyàn fẹ́ràn láti máa mú ṣeré láti jẹ́ kí ó jẹ ẹran sìn tí wọ́n fẹ́ràn jù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹran sìn mìíràn ni a tún fẹ́, ní ọ tún wà tí yóò bọ̀, ṣùgbọ́n wọ́n ní, wọ́n ní ọ̀pọ̀, wọ́n ní ìwúlò tí ó yàtọ̀. Lára wọn ni a ti rí ewúrẹ́, ni a ti rí àgùtàn, ni a ti rí àgbò, ni a ti rí òbúkọ, ni a ti rí màálù, ni a ti rí ẹṣin, ni a ti rí wọn ní oríṣìíríṣìí. Àwọn mìíràn tí e tún máa ń sìn àwọn ǹkan ọ̀sìn bí èjò, bí ọ̀bọ, bí kìnìhún, bí òwìwí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lára àwọn ǹkan ọ̀sìn mìíràn tí a tún lè sìn ni a lè sìn ẹyẹ, a lè sìn eworo àti a tún, a dé tún lè sìn ràkúnmí. Ṣùgbọ́n lára àwọn eleyi tí ó fi bẹ́ẹ̀ wọ́pọ̀ jù ní ilẹ̀ adonláwọ̀ ni ajá àti olóǹgbò. Ewúrẹ́ àti, àwọn ǹkan ọ̀sìn tí a lè pàjẹ́ bí ewúrẹ́ bí màálù jẹ́ ǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn máa ń sìn láti fi pa òwò. Ṣùgbọ́n àwọn mìíràn wọ́n kórìíra láti máa pa nínú ẹran sìn wọn.